Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Sé lówó èyàn tàbí lọ́wọ́ ọlọ́run? Tí o bá jẹ́ lọ́wọ́ èyàn ni, máa pe ẹni yẹn a jọ ma sọ̀rọ̀. Tí o bá dẹ̀ jẹ́ wípé, mo ti gbà jẹ̀bi, máa bẹ ẹni yẹn, máa ní kó máa binu. Nkan tí ó bá jẹ́ owó ọlọ́run náà ni, máa kúnlẹ̀, máa gbàdúrà, wípé kó dárí ẹ̀sẹ̀ mi jì milí.